Àwọn sọ fún wa nípa ohun tí a fi ń dáná, ẹh àwọn ohun tí mo fi ń dáná náà ni gáàsì, ẹ̀rọ gáàsì wo ni mo fi ń dáná. Ìgbà mí wà tí iná ìjọba tí àwọn olóyìnbo ń pè ní electricity tí ó bá wà, ìgbà mí wà to je pé máa lo ẹ̀rọ electric cooker láti fi dáná. Àmọ́ gbogbo ìgbà tí ó bá ti ṣí iná, ẹ̀rọ gáàsì ni mo máa ń lò. So, ibi ti mo ti maa n lo ibe náà ni ile ìdáná ti àwọn oloyinbo n pe ni kitchen. Ẹn ibẹ̀ ni mo ti máa ń dáná tí iná bá wa náà. Inú kitchen náà láti dá iná, ìbé lò yẹ láti dáná torí àbò tó péye ìdáàbòbò tí ó péye. Ẹ́n èmi náà ni mo máa ń dá iná tí mo bá ti fẹ́ jẹun tí mo bá rí pé ebi ń pa mí, màá se oúnjẹ tó bá wù mí, màá gbé sí orí gas láti sè ní ìgbàkúgbà tí ó bá wù mí. Màá tí mo bá dẹ́ rì pé mi sì ń lé, mo lè ní kí àbúrò mi tàbí kí ọ̀rẹ́ mi kí ó bá mi dá iná. Ohun tí mo máa ń lò ni gas, à sì ni ínú yàrá ìdáná tí wọ́n ń pè ní kitchen, èmi náà dẹ̀ ni mo máa ń sì.

Báwo ni o ṣé máa ń mú àwọn èrò tuntun wá? Ẹ̀hẹ̀n, bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá, náà ni tí ooo àwọn nǹkan kan tí mo bá ṣe lọ́wọ́ ọgbà yẹn. Ìgbà mí wà tó jẹ pé mo lè jókòó kí n dá jókòó tí mo bá sinmi. Ìgbà yẹn náà ni àwọn èrò tuntun ó máa ń wá sí mi ní ọ̀kan. Bí kin ṣe ń ṣe ǹkan, tàbí àwọn èrò àwọn ǹkan tí mo lè ṣe tí ó lè mú kí ǹkan tẹ̀síwájú fún mi. Tí mo bá dẹ̀ ti rí pé irú èrò báyẹn wá sí mi lọ́kàn, tó bá ti jẹ́ pé èyí tí mo lè gbàgbé ni, màá, màá, màá kọ́ kalẹ̀ sínú ìwé, ẹ̀hẹ̀n kí a má bà gbàgbé. Tí mo bá ti kọ́ kalẹ̀ sínú ìwé, a wà nínú ìwé. Tí mo bá ti wá rí pé àwọn èrò yẹn ti ń takoko láti wá sí ìmúṣẹ, màá ṣí i yẹ̀wò. Màá máa gbé èrò yẹn náà yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan láti rí pé gbogbo ẹ̀ wá sí ṣíṣe. Ẹ̀hẹ̀n, bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni yẹn, màá kọ kalẹ̀, màá fi ṣiṣẹ́ èyí tó bá kàn ní kíákíá. Tí ní àrọ́wọ́tó mi, màá gbíyanju i pé mo tẹ̀tẹ́ṣẹ́

Ṣàlàyé bí a ṣe ń fọ-- bí mo ṣe ń fọ aṣọ nílé. Hmm bí mo ṣe ń fọ aṣọ nílé, tí mo bá ti rí pé ó ti dọ̀tí, ẹhen, máa lọ wa ọṣẹ. Ti aye ba ti wa maa wa aye fún, maa lo wa ose, maa wa omi ma de ko won si ita si ibi to wa ni itosi mii láti lo fo hmm ìgbà mí ní ẹ̀rọ ìfọṣọ amọ́, tí mo bá rí pé agbára mi o ká láti fọ aṣọ, máa kó lọ sí ọ̀dọ̀ alágbàfọ̀ láti lọ bá mi fọ. Àmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọ aṣọ mi fún ara mi pẹ̀lú omi àti ọṣẹ àti ike. Ẹ̀kan dẹ̀ ní mo máa ń fọ aṣọ mi. Tí mo bá ti fọ, màá ṣán nù ní ẹ̀meẹjì kí ọṣẹ tí ó wà ni ínú rẹ̀ kí ó ba lè mọ́ kúrò. Tí mo bá ti ṣán nù tí mo fọ ìdọ̀tí ẹ nu, màá ṣán nù lẹ̀mẹjì, màá kó lọ sí ìta níbi tí màá sá sí tí atẹ́gùn o ti ráyè fẹ́ sí, tí ó le gbẹ́ dáadáa. Emi náà ni mo máa ń ṣe fún ara mi. Ìgbà mí tí olùrànlọ́wọ́ bá wa lẹ́gbẹ̀ẹ́ mi, á bá mi ṣé. Tí aṣọ yẹn bá ti sá, táa bá ti sá, tó bá ti gbẹ, a máa lọ ká wọlé. A máa ká tí iná bá wà, a fi ẹ̀rọ ìlọṣọ tí àwọn oyinbo ǹ pè ní iron, a fi lọ́ kí ó ba lè dán. A wá ká sí ibi tí mo n ká sí. So bí mo ṣe máa ń fọ aṣọ mi nílé nìyẹn.

Ehn, kí n sọ fún wa nípa oúnjẹ tí mo fẹ́ràn jù? Àh, oúnjẹ tí mo fẹ́ràn jù kì í ṣe oúnjẹ eyọ kan o. Oúnjẹ tí mo fẹ́ràn jù ó pé oríṣìrísì. Ehn, mo fẹ́ràn ìyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Màá dè sọ díẹ̀ nípa àwọn oúnjẹ tí mo fẹ́ràn. Ìyán àti ẹ̀gúsí, ó jẹ́ lára ọkàn oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ. Ọbẹ̀ èfò ìyán àti ẹ̀gúsí dẹ̀ dùn, ó dùn dáadáa. Ó máa ń dùn dáadáa tí a bá ti ra iṣu tí a bẹ́ sórí iná, à ṣe, tó bá ti ṣetan taba ti sei tán, a fi odó, a fi ìgún, a ṣe ọbẹ̀ náà, a máa fi jẹ, ó dẹ̀ máa ń dùn dáadáa. Ehn, ọ̀sán náà ni ó dáa jù láti jẹ tàbí ní alẹ́ tí ẹ̀yin bá fẹ́ sùn. Ìgbà ẹni ń, ó dára jù láti, láti jẹ. Ehn, mo lè sì tún like láti máa jẹ oúnjẹ àwọn olóyìnbó tí a mọ̀ sí búrẹ́dì àti ẹyin. Ìyẹ́ náà dùn dáadáa, búrẹ́dì àti ẹyin dídín. Mo sì tún fẹ́ràn, nífẹ̀ẹ́ sí láti máa jẹ, eh, ìrẹsì, jollof rice. Ìyẹ́ náà mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni, àmo èyí ticmo fẹ́ràn jù nínú rẹ̀ tó jẹ́ tiwa-n-tiwa òun ni ìyán àti ọbẹ̀ ẹ̀gúsí.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Bi ojo mi se maa n parí, o maa n parí dáradára ti mo ba ti se àwọn nkan ti mo n se tan ni ojo yen tí mo bá ti dé ilé, tí mo bá ti dé ilé níbí ọwọ́, tí ó máa ń depend lórí, iye wákàtí tí mo bá lò lójú ọ̀nà láti fi dé ilé. Bí aago mẹ́fà, aago méje ń gbá mi, màá ti dé ilé. Ti mo ba ti dele tan, maa tun inú ile se àwọn nkan ti mi o ba se laaro, maa se. Màá dẹ́ ri pé mo dáná. Tí mo bá ti dáná tí mo jẹun, màá lọ wẹ̀, màá sinmi. Tí mo bá ti wá sinmi, mo lè máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n máa tẹ̀ tàbí kí máa wo eré ìtàgé lórí ẹ̀rọ móhùn máwòrán, móhùn máwòrán yẹn tí iná bá wà. Bí ọjọ́ mi ṣe máa ń parí, ẹ́ tí màá ti wá rí pé oorun ti ń kùn mí, màá lọ sínú ilé tí màá lọ sùn. Àwọn nkan to maa n fún mi ni ìtura niyen, bi ojo mi se maa n parí.

Ṣé mo fẹ́ràn wà ní òru? Mi i ò lè sọ pé mo fẹ́ràn láti wà ní òru. Mi i de lè sọ péé mi ò fẹ́ràn láti wà ní òru. Oo depend, ó dúró dá dúró lórí nǹkan tí mo bá ń ṣe ní ìgbà yẹn. Ẹ̀hn, ìgbà tí mo bá wà lórú, àwọn nǹkan kan wà tí mo máa ń ṣe. To jẹ́ pé ìgbà òru jẹ́ ìgbà tó máa ń dákẹ́ lọ́lọ́, tó máa ń pa lọ́lọ́. Ẹ̀hn, àwọn ìgbà yẹn wà to je pe eeyàn lè kàwé, èèyàn lè ṣàṣàrò nínú àwọn nǹkan tí èèyàn ń ṣe. Ẹ̀hn. Ehn, tàbí tí òòrùn o bá dé tí kunyàn, èèyàn lè gbàdúrà sí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àwọn nǹkan tí ó mọ́ n wà lọòru nìyẹn. Àmọ́ ní ilẹ̀ wa nílẹ̀ kaaro oo jiire, kò daa kí ọmọ ènìyàn kí ó máa rìn ní òru. Torí òru-- wọ́n ní òru o mẹ́ni ọ̀wọ̀. Òru dẹ̀ jẹ́ ìgbà tí ó burú jù tí èèyàn máa rìn. Torí ó yẹ kí ẹ̀yin máa rìn, kò ti ẹ́ yẹ kí ẹ̀eyan máa rìn ní ìgbà yẹn rárára torí ó léwu púpọ̀. Àwọn nǹkan tí ò dáa ló lè ṣẹlẹ̀ sí èni yen. Ole máa jà lórú kí eeyan máa lọ kó sí ọwọ́ gbọmo gbomo àti nǹkan bẹ́yẹn. Àwọn nǹkan tí ò jẹ kí n fẹ́ràn wà lórú nìyẹn. Àmọ́ tó bá jẹ́ pé tí mo bá wà n nú ilé, àwọn ohun tó n mu mí fẹ́ràn láti wà ní òru. Màá-- gbogbo ẹ̀ máa dákẹ́ jeẹ, màá le ráyè ṣe gbogbo nkan tí mo bá fẹ́ ṣe. Tí gbogbo ẹ́ dé máa lọ lọ́in-- ẹ́rọ̀ ní ìrọ̀worọ̀sẹ̀, lái sì idíwọ́ fún mi.

Kì n sọ nípa ọbẹ̀ tí a n se fún ẹni tí o ń ṣàìsàn. Ẹ̀hẹ̀n, ọbẹ̀ tí a lè ṣe fún ẹni to ń ṣàìsàn. Óóó fẹ́ jọ mọ́ irú àìsàn tí ó bá ń ṣe, òn'toun yẹn ni a tó lè mọ irú ọbẹ̀ tí a mọ̀ se fún òn'tọ́un yẹn. Ẹ̀hẹ̀n, àmọ́ èyí tí èmi mọ̀, irú ọbẹ̀ t'èmi mọ̀ tí a lè ṣe fún èèyàn tó ń ṣe àìsàn bí jẹ̀díjẹdìí tí ṣugar pọ̀ jù lára rẹ̀ òun ni ọbẹ̀ ewúro, ẹ̀hẹ̀n, tí a lè ṣe fún ẹni tí a máa jẹla ewúro nínú igbó, tí a máa gbó, tí a máa sè, a máa sè mọ́ ẹ̀gúsí tàbí ká ṣe ewúro yẹn gẹ́gẹ́ bí ẹ̀fọ́ tí ẹni yẹn máa lè jẹ, tí ó dẹ̀ máa, tí ẹ bá dé tí jẹ tán, tó bá ti tó bíi ìṣẹ́jú díẹ̀, ewúro yẹn máa ṣiṣẹ́ ní ara. A fọ àwọn ṣúgà tó bá pọ̀ jù lára àwọn ohun adùn tó pọ̀ jù ní ara, a fọ, òni tọ́un lè yà mọ́ ìgbẹ́, ẹ̀hẹ̀n, ó lè yà mọ́ ìgbẹ́, ìgbẹ́ náà ló máa yà mọ́ tí ó bá dé tí ṣe tán, ara òn'tòun ó máa balẹ̀. Ìgbà mìí wa to je pé a lè má se to je pé a lè gbó, àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ mìí wa to je pé a máa n fi ṣe ọbẹ̀, tí wọ́n á fi se ọbẹ̀ ẹ̀gúsí tí wọ́n á dé fi jẹun. Bí a ṣe ń ṣe ọbẹ̀ fún ẹni tí ó ń ṣàìsàn niyen.

Ki n so fún wa bi mo se pàdé ẹni ti o se pàtàkì fún mi. Bi mo se pàdé ẹni ti o se pàtàkì fún mi o je ọ̀nà tí, tí emi gan ò lérò, tó dé yà emí gan lẹ́nu fún ara mi. Eh, ibi tí mo ti pàdé ẹni náà ni ilé ìkàwé. Ilé ìkàwé ni mo ti pàdé rẹ̀, mii tí è mọ̀ wi pé a lè sún mọ́ra bá yẹn, torí nígbà tí a kọ́ko mọ́ra, àìsọ̀rọ̀, à kàn máa ń wọ ara wa lọ́kàn láti ìbí jìnàjìnà ni. Àmọ́ nígbà tí mo rí pé ó tó àkókò àti ìgbà díẹ̀, mo rí pé àwa mèjejì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí èdè wa tó sì bẹ̀rẹ̀ sí ní ye ra wa, tí a i fi ikankan pamọ́ fún ara wa. A máa ń sọ̀rọ̀ bí ọ̀rẹ́, a dẹ̀ n sọ̀rọ̀ bi ẹ́ni tó ti mọ́ra rí tí pé. So bi a se tẹ̀síwájú ni yẹn ti a fi mú ọ̀rẹ́ wa lọ sí ìpelẹ̀ tó kan. Ẹni yẹn ló wá di ẹni tí ó ṣe pàtàkì fún mi tó jẹ́ pé a a lè ṣe láti máa bá ara wa sọ̀rọ̀ ní ojoojúmọ́ tí adẹjọ máa ń ṣàsáro, adẹjọ máa ń ṣe ìjíròrò nínú ara àwọn kan tí a ba jọ fẹ́ ṣe, táa máa ń fún ra wa ní ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ ohunkóhun tí a bá fẹ́ ṣe. So bí mo ṣe pàdé ẹni tó ṣe pàtàkì fún mi ni yẹ́n.